Yógà, yógà jẹ́ ohun tí mo ti rí àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń ṣe láti fi dárá wọn láti fi ṣe idavidánilárayá. Wọ́n dẹ̀ máa ń ṣe bí àwọn ẹlòmíì má a ń ṣe, bí exercise ni. Ṣùgbọ́n èmi, mi ò ṣe yógà rí. Mi ò dẹ̀ rò pé mo, o ti ní ìgbà kan tí mo ti ronú láti ṣe èyí rí. Mi ò dẹ̀ rò pé ìgbà kankan wà tí mo máa fẹ́ ṣe ní àìpẹ́ ọjọ́ sí ìsinyí. So, gẹ́gẹ́ bí ìbéèrè yẹn tààrà, mi ò ṣe yógà rí.

A, bí, bí lílò àkókò ní orí ìlà bo ṣe kọ sí èmi, irú ìhà tọ kọ sí èmi ni wípé àkọ́kọ́ mo ma n rò wípé ǹkan tí mo fẹ́ ṣe tó fi di, tó fi di pé mo wà ní orí ìlà, irú ǹkan wo ni o jẹ́. Bí ǹkan yẹn bó ṣe ṣe pàtàkì sí mi tó ló má, ló má determine irú bí mo ṣe le wà ní orí ǹkan tó má fàá tí mo fi má a wà ní orí ìlà. A ní ọ̀pọ̀ ìgbà èmi gẹ́gẹ́ bí ènìyàn kan tí mo bá ti rí pé ìlà náà o ti gùn jù tí mo lè má lè ṣe ǹkan tí mo fẹ́ ṣe, tí ǹkan tí mo fẹ́ ṣe yẹn náà tí mo bá rí pé kò, kò ṣe pàtàkì kò dẹ̀ ń ṣe pé tí mi ò bá ṣe é ní ojú ẹsẹ̀ mi ò ní le rí ṣe mọ́ ní ìgbà mìíràn. Mo le fi orí ìlà náà lẹ̀ tí mo bá rí pé kò sí àkókò fún mi ní ọ̀pọ̀ láti lò ní orí ìlà. Ṣùgbọ́n tó bá jẹ́ ohun tó ṣe pàtàkì ní ọ̀pọ̀ ìgbà, ẹ, àǹfàní kan tí mo máa ń jẹ ní wípé tí ó bá ti jẹ́ pé èmi nìkan kọ́ ni mo, ni mo lọ fẹ́ lọ ṣe oun náà, bó jẹ́ èmi àti àwọn ọ̀rẹ́ mi àbí ẹnikẹ́ni tí mo mọ̀, ó máa, ó máa ṣe, ó máa rọrùn fún mi láti wípé ìlà ibi tí wọ́n bá tò sí ní orí ìlà náà mo máa darapọ̀ mọ́ wọn ní ibi. Ṣùgbọ́n ní ìgbà mìíràn mo máa ń wà ọ̀nà tó jẹ́ pé màá fi wọ inú ìlà àbí màá fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ìlà tí mo bá rí pé mi ò ní àkókò púpọ̀ láti lò.

Kò sí iye àkókò àbí agogo tí mi ò lè lọ sùn tó bá ti jẹ́ ọwọ́ alẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípẹ́ mo máa fẹ́ ṣe àwọn ohun kan to yẹ tí ó máa dẹ́ mú pé mi ò ní lè lọ sùn ní àsìkò ṣùgbọ́n tí mo bá wò wípẹ́ averagely iye agogo àbí àkókò tí mo máa lọ sùn ní alaalẹ́ ó máa tó bí i ago mọ́kànlá sí méjìlá.

Mi ò lè sọ pàtó ìgbà tí mo kẹ́yìn láti pàdé àwọn ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ohun tí mo mọ̀ ní wípé tí a bá ní ìpàdé ohun kan tó fẹ́ gbé wa papọ̀ láti ri wípé kí á ṣe ń ka pàdé àbí ká fi mú àkókò wípé ìgbà báyìí ni a fẹ́ pàdé. Mo máa ń fẹ́ láti jẹ́ pé mi ò ní jẹ́ ẹni tí ó máa gbẹyin dé íbi ibẹ̀ torí èmi pàápàá mo fẹ́ràn àdéhùn mi ò dẹ̀ kí n fẹ́ yẹ àdéhùn. So ìgbà tí mo ti kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni mi ò lè dáhùn, ṣùgbọ́n mi ò rò pé ìgbà kankan wà tí mo ti kẹ́yìn láti pàdé àwọn ọ̀rẹ́ mi.

Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ẹranko ọ̀sìn. Bó ti lè wù pé, bó ti lè jẹ́ pé mo fẹ́ran ajá láti jẹ́ pé ó jẹ́ ẹranko ọ̀sìn mi, ṣùgbọ́n ní àsìkò yìí mi ò ní ẹranko ọ̀sìn kankan.

Ẹ̀, mi ò ní WiFi gangan ṣùgbọ́n ó ní ohun kan tí mò ń lò láti fi ṣe WiFi mi. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì, so ó ní ìkan tí mo máa ń lò láti fi ṣe bíi WiFi mi, àọ́ ó tún ní ẹ̀rọ máṣíìnì pọwọ́pọwọ́ tí a mọ̀ sí POS tí mo tún ń lò láti fi ṣe WiFi.